Ṣé mo mọ bí wọ́n ti, bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ ni, mo lè gun kẹ̀kẹ́. À, motorcycle, ọ̀kadà mo lè gun. À, ẹ̀rọ ata kòkò mo lè gun, but kẹ̀kẹ́ mi tí mò ń gun. Mo fẹ́ kọ́ ọ bí wọ́n ń gun kẹ̀kẹ́ o, màá like atí mọ bá ń gun kẹ̀kẹ́. Mo like tí mo ń gun kẹ̀kẹ́, but mi tí mò ń gun. Ìgbà tí mò ń kọ́ kẹ̀kẹ́, ìgbà tí mo kéré, mo ṣubú lórí rẹ̀, lórí kẹ̀kẹ́ tá ń pè ní chopper. Mo ṣubú lórí rẹ̀, mo ṣiṣẹ́-- mo ní accident, àbámẹ́ta ṣe báyìí. Mo farapa, ọ̀pọ̀ ènìyàn tí ẹ kọlu wá le jù, àwọn ènìyàn tí ajá ń gun tí wọ́n ṣọ̀rẹ́ mi tí mo máa ń fún wọ́n, wọ́n máa ń fi mí ṣe yẹ̀yẹ. Ìyẹn ló bí mí mọ́, Ìyẹn ló dùn mí jù. Àtijọ́ yẹn, mi ò gun kẹ̀kẹ́ mọ́ o. Ojó tí mo ṣe láti ìgbà yẹn náà sì ni mo ti ṣe léṣe, léṣe tí mo ti ń gun kẹ̀kẹ́ mọ́. But láìpẹ́ láì jìnnà tí màá ró, èmi náà fẹ́ ra kẹ̀kẹ́ kí n kẹ́tù kọ gun. Àti bí a bá ṣe dé báyi, kí n ní ǹkan tí màá máa fi ṣe exercise. So, mo sì fẹ́ kọ́ kẹ̀kẹ́ gun ní arugbo ara yìí kí èmi sì máa fi ṣe exercise. Kí ni ǹkan tí màá máa gbé kiri, màá fi ṣe exercise. A dẹ́rẹ̀ tí màá lọ síbi tí ò jìnnà. Láìpẹ́ lẹ́po tí ó dẹ́tù wọn. Mo dẹ́tù wá wà lẹ́rin campus. So, àti bí kan sí bí kan, ò jìnnà kan lọ́ ti tí ẹ́, mo máa gun kẹ̀kẹ́ lẹ́nu ilé, so mo máa sì kọ́ ọ bí wọ́n ń gun kẹ̀kẹ́. But lowo tí mo wá yìí, mi ò mọ bí wọ́n ń gun kẹ̀kẹ́ o.

A ṣe ó ṣe é ṣe báyìí lásìkò ta wá yìí kí ẹ má ní ẹ̀rọ ọlọ́gbọ́n kankan ní ilé rẹ ni. Ẹ̀rọ ọlọ́gbọ́n, báyìí ẹ̀rọ ọlọ́gbọ́n èmi ni smartphone. Èmi ò rò pé ó ṣe é ṣe o. Láye ta wá yìí, ó ti di dandan kí ẹ ní ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé rẹ. Tí o bá ṣe TV ni o, smart TV ni o. Táìsì ẹ̀rọ ọlọ́gbọ́n television. O bá ṣi ṣe ti fóònù ni o. O bá ṣe ti spika ni o. Bo bá tẹ́ẹ ṣe taago. Ó bá tẹ́ẹ ṣe ti iná, iná tó ń ṣẹ́jú sí tó ń tàn fún ara rẹ àti tàn fún ara rẹ, tá pàfúrà rẹ, tá ṣé charge fún ara rẹ. Gbogbo ẹ̀ pátápátá ló wọ́pọ̀ ló wà ní gbogbo ilé. So possible kí ẹ má ní lásìkò yìí ni. Ara gbogbo náà là máa ń connect mọ́ internet àbí ayélujára àwọn ọ̀rẹ́ náà pé kó lè ṣiṣẹ́ dáadáa, bá yẹ yẹ kó ṣiṣẹ́. Gbogbo máa ń jẹ́ ká yé rọrùn fún yàn, máa ń jẹ́ ká rọrùn fún yàn. Bíi smart television báyìí náà ní interneti, ta lè máa fi wo àwọn station tí a lè rí tẹ́lẹ̀ ní bíi normal TV àbí nǹkan kan. Ó tu n wa jẹ́ kí gbogbo ayé tóbi, kó tó wá rọrùn, kó tó wá di gbádùn jù tí tẹ́lẹ̀ lọ. A ní àsìkò ta wá yìí, àsìkò tán pè ní digital intelligence àbí báwo ni won ń sọ̀ ní Yorùbá. So ko possible kí ẹ má ní ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé rẹ o. Èmi ní, mo ní fóònù tí mo ń lò yìí gan náà ẹ̀rọ ọlọ́gbọ́n ni. Ká tie bẹ̀rẹ̀ láti oun na. Ẹ̀rọ ọlọ́gbọ́n ta alágó smartwatch, ọlọ́gbọ́n alágó tá jẹ́ kí high blood pressure èèyàn, BP èèyàn, bí ọkàn èèyàn ṣe rú sí, bí ṣé, ẹ́, kí ni wọ́n ń pè, ṣúgà o pọ̀ lẹjẹ èèyàn, ẹjẹ, ẹjẹ ò dùn jù, ṣé ìtọ̀ kán jù, ìtọ̀ pọ́n jù. Gbogbo ẹ̀ pátápátá báyìí ló ń ṣe ní à-taago, ti kíní ń kọ́, ti TV ń kọ́. Ti gbogbo ẹ la ní, gbogbo ẹ lo wọ̀ gbogbo ẹ ló wọ́pọ̀, àbí bá máa ń sọ. Bọ̀ emi gangan ni mo ní nílé, mo ní smart TV nílé, tí o bá ti kan yẹn ni o.

Àkókò tí mo máa ń lọ sùn óóó, ó máa ń yàtọ̀ síra wọn. Bí àgogò méjì lọ́yè kí n máa lọ sùn, óun ni mo ṣẹ́ti, but mi n duro dìgbà yen kin tó sùn ngbá mi. Ìgbà mí sì máa ń ju ìgbà yen lọ. Ó depend lórí iṣẹ́ tí n báa ń ṣe. Bí bá se pé mo fẹ́ sùn ni, àbí mo fẹ́ ka ìwé, àbí mo fẹ́ tètè ṣe nǹkan. Ìgbà mí máa dẹ̀ si fẹ́ jí lóru kí n ṣe nǹkan. So ó depend lórí ìgbà tí, nǹkan tí máa ṣẹ àti ibi tí mò ń lọ lọ́jọ́ kejì kí ó tó di ago, a-àkókò tí màá sùn. Ago méjì ooru mo ṣẹ́ ti o kí eeyan máa ṣiṣẹ́ ibi, àmọ́ lógbọ́n á faramọ́. Èyí tó bá ti wù wa, bi bá se bọ́ sí ni. Ìgbà tórun bá de ni igbà mí ná, a bá sùn lọ. Ìgbà mí sì ní ná, tori mo wa ńi ile ekọ́ báyìí tí mò ń ṣe jámàjàma mọ́. Mo lè wá fẹ́ ka ìwé, màá ka ìwé lóru. So ó lè tún jẹ́ kí ó pẹ́ kí n tó sùn. Mi lago pàtó tí mò ń sùn, but ní fóònù mi tí mo set, ago méjì lọ́yè kó jẹ́, but ái paramọ́. Ẹkan kan a máa ń jẹ́ ó ko ju bẹ́ẹ̀ lọ, ẹ̀kookan a máa ń jẹ́ kó má tó bẹ́ẹ̀. So ago mélòó tí mo sùn yẹn, kò ní pàtó kan báyìí lágo tí à ń sùn. Mii le sọ. Ìgbà tí ó bá ti dé ni ago mẹ́jọ, mẹ́sàn, ah, mi o tí sùn lágo mẹ́jọ, mẹ́sàn rí, abi mẹ́jọ, àbi ago mẹ́wàá sisale rí. Mo máa ń sùn lọ́sàn nigbà mí naá. But bí ago méjì sókè yẹn, iyen naá ti dá.

Ṣé mo máa ń wọ ìbọrùn àbí kí lẹ ti bèrè? Bí bá ṣe ìbọrùn ni mi ò ṣe obìnrin, mi ò ṣe onímọ̀lé. So mi ò wọ ìbọrùn, but ìbọ-- ọ̀bọ ń náà lẹ sọ, ṣe mo máa ń wọ ìbọrùn? Èmi ò ṣe obìnrin, mi ò ṣe mọ̀lé o, mi ò wọ ìbọrùn, mi ò ṣe obìnrin, mi ò ṣe mọ̀lé, mi ò wọ ìbọrùn, èmi ò ṣe obìnrin, mi ò ṣe mọ̀lé, mi ò wọ ìbọrùn, mi kì í wọ ìbọrùn o, èmi ò wọ ìbọrùn, mi ò wọ ìbọrùn o, mi ò wọ ìbọrùn, mi kì í wọ ìbọrùn o, mi ọkùnrin ni mí, mi ò ṣe mọ̀lé, mi ò ṣe mọ̀lé, ọkùnrin ni mí, mi ò wọ ìbọrùn. So tí ẹ bá tí ń bèrè pé ṣe mo wọ ìborùn emi ò wọ ìborùn o, ọkùnrin ni mí, ọkùnrin ò wọ ìborùn. Nibiti mo ti wá, àwọn ọkùnrin ò wọ ìborùn. Nibiti mo ti wá, àwọn ọkùnrin ò wọ ìborùn. Mi ò ṣe mọ̀lé. Aì wọ ìborùn. Àwọn ọkùnrin ki maa wọ ìborùn. Tí bá ti ẹ tún wa ṣe mọ̀lé, ọkùnrin ni mí, mi ò wọ ìborùn. So ibi tí mo ti wá mi ò wọ ìbọrùn. So tí ẹ bá ń bere pé ṣé mo máa ń wọ ìborùn ni emi ò wọ ìborùn ri o, mi bá wọn wọ ìborùn, ọkùnrin sì ni mí. Ẹ jẹ́ n wá sọ ìtàn kékeré kan fún yín tó wá le pàyin lẹrín. Ìgbà tí mo lọ ṣe register JAMB lọ́jọ́ sí, aáà kí ni wọn ṣe fún mi o? Wọ́n fi ìborùn cover mí kó tó lè capture mi, kó tó lè rojú mi pé èèyàn ni eleyi tó fẹ́ register, péyàn tó lójú yi tò yàtọ̀ ló fẹ́ register. Kí cam scanner yẹn tó lè ṣe, wọ́n ní need à tí wọ ìborùn fún mi. Ó funny gan. Ìlú àjọ bí àwọn obìnrin tó juwọ́n ti ń le àbí mọ́jọ́ bí àwọn terrorist bóko haram tan máa ń parade ní TV láti bọ́rọ̀ wọn bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ be.

Mo máa ń tọ́jú ekanáà ní dáadáa, mo máa ń gé lóre kó rẹ̀. Mo tún wá ní ìwà ibàjẹ́ kan, èyàn ná sì máa ń bá wa tọ́jú rẹ̀. Lọ́nà kan sá, ìwà bàjẹ́ ka máa jẹ́ ekanna pẹ̀lú eyìn. Èmi njẹ́ ekanna pẹ̀lú eyìn ni ìhìn ní gbami lẹ́ẹ̀kọ̀kan ná. Mo dé ma ń gé lórẹ̀ kó rẹ̀ ná, mo dẹ́ máa ń fa, máa sì máa ṣe manicure àti pedicure mo like kí ekanna mí ìtọ́wọ́. Tẹ́sẹ́ kó máa mọ tónítóní, a dẹ́ tu máa ń gẹ ẹ́. So máa ń tọ́jú kanáà ní dáadáa, lóore kóòrè. Bá n kí, máa jẹ́ n paro. Bí ẹ́ kan ló ṣú, wọ́n fi ṣán wà, gbogbo tó máa ń jẹ lóore kóòrè. Nígbà tí ìbò tó kú díẹ̀ ju tẹ́lẹ̀ sílẹ̀ lọ máa jẹ ẹ́. Ọgbọ́n mí ń jẹ wọ́nà, mí ń jẹ kúnà á, àìda ìṣí alátátún ni. Asa tí o dáná mú ní òpò gidi tí a máa ń jẹ ńmu wà tí kò lọ bẹ̀rẹ̀ ká. Alátátún ni ó kọjá sí inú, ẹ́ máa mú jẹ ẹ́ káàdí. Tó máa ń kó lọ níbí bí òjúwàá, ẹ́ máa wà lẹ́nu, àbí ẹ́ máa ń jẹ ẹ́ kúnà. Mo mọ̀ pé èyàn náà ó ta ọkọ̀. Ẹ̀yà, a máa ń tọ́jú rẹ̀ lóore kóòrè ná. A máa ń tọ́jú kanáà ní òpò gidi tí a máa tó wọlé tẹ́ẹ̀ sì ẹ́ ní, mo ń like rẹ̀. Ẹ jẹ́ kí wa sọ nkọ́ fún yín nípa mí tẹ́ẹ wá mọ́ o. Tí wá kan ara mọ́ ọ, obìnrin kan. Tí o wà fún ìbálòpọ̀, àbí tí o sexualize àbí báwo ni fo sọ báyìí. I kan lára mọ́ ọ, ọmọbìnrin kan. Tí o wà lára ọmọ́ kùnrin náà, ehén, tí mo ní pé siju, tí o wa sexualize, ìkanna tẹ́ẹ̀ jẹ́, mo like ìkanna ọmọ yẹn. Tó bá fine, tó bá tọ́, tó bá tẹ́ tún wá fix it, tó tún wá fi ìmí sí gbogbo rẹ̀. Pátá pátá, kò sí èyí tí mi ò like, mo like ẹ̀ rẹ̀ gan o.

Ṣé mo ti gba ìfùkù rí? À by alùkùkù tí wọ́n bá mean wípé aa motorcycle àbí bike ni, tán máa ń pè ní motorcycle ṣá àbí machine, àbí ká máa pè ń jẹ́ machine bí lady machine, bí Shensheng, bí Bajaj. À mo ti gùn ún rí o, mi ì tiẹ̀ mọ̀ọ́ wà dáadáa àmọ́ moma ń gùn ún, mo ti gùn lady machine, mo ti gùn Bajaj rí, mo ti gùn Shensheng rí, mo ti gùn èwo ló tún kù gan ná, mo ti ní Bajaj, Boxer, Boxer náà kọ́ ni Bajaj ní. À mo ti gùn Hyundai, but kán ń ti ẹ̀ gbé mi, à moma ń gùn ọ̀kadà dáadáa o, ọ̀kadà máa ń gbé mi dáadáa. Bóbá ṣèyẹn ni but pé kí èmi gan gan-an wà á, moti wa Bajaj rí now, moti wa lady machine, bí i machine bí i mẹ́ta gan lọ́tọ̀ọ̀tọ̀. Aà mọ̀ọ́ wà kan lọ títí o, a sì máa ń ṣe yẹkẹyẹkẹ bẹ́niwípé a subú lórí i rẹ̀ ni o, a máa ń wà. A ìgbà tó, àì pẹ́ ìyí gan ná, ó ti pẹ́ náà o tí fẹ́ẹ̀ tọ́dún kan báyìí, tí mo ní màá gbé ìyá mi, díẹ̀ lókù ká má ṣubú kí wọ́n tó gbàá lọ́wọ́ mi. Ìyá mi mọ̀ ọọ́ gùn dáadáa but èmi náà máa ń try. So mo ti gùn ún rí? Ma-- mi ti ẹ̀ ń try, but màá ṣáà gbé ṣá, aà dẹ̀ ní ṣe ìjàmbá ọkọ̀. Màá dẹ̀, "àh! Mo lè kíìkì i rẹ̀, mo lè gùn ún, á!" Oó mu straight ni nítorí kẹ̀kẹ́ tá à mọ̀ọ́ gùn, òun náà ló kóbá wa ní ti alùpùpù yẹn. Mo máa ń wàá náà, mo máa ń ṣagídí ẹ̀ náà, ọmọ ọkùnrin á ṣagídí, á forí da ọmọ but ọwọ̀ mi ò straight o, mo máa ń wàá náà so ẹn bóbá ṣèyẹn ni màá gbàá náà.

Béèni mo máa ń ka àwọn àdánwò dáadáa, à adehùn question. Bẹ́ẹ̀ ni bí ẹ̀eyan ò bá ka adehùn dáadáa, báwo lo ye fẹ́ gba? À, ọmọ léwé lé mi, wọ́n dẹ̀ sí láì kí a ti máa gbàgbọ́ àdánwò tí ń bá rí àbí kí máa kọjú sí wọn, kí n sì máa try ati ṣe wọ́n. So mo máa ń ka adehùn dáadáa o. Tí ẹ̀eyan ò bá ka adehùn dáadáa, báwo lo ye fẹ́ gba? Báwo lo ye fẹ́ mọ nǹkan tọ́ ń bèèrè? Báwo ló ye yẹ nǹkan tọ́ ń sọ? Ẹ̀mí máa ń ka adehùn dáadáa, máa ka adehùn dáadáa. Kò sí igbà ti n bá rá adehun kan tí mi ò ní ka dáadáa. Màá ka dáadáa, màá tumọ̀ rẹ̀ síra mi, màá tún gbé kalẹ̀ dáadáa. Tí ó bá tiẹ̀ wá f- dojúrú gan tí mi mọ nǹkan tó ń sọ, tí ò ye mi dáadáa, màá tún bi AI, artificial intelligence àgbà náà sọ, àdọ́ pọ̀ lọ, àtọwọ́dá. Níbo won ń ko tán pe AI o ni Yorùbá o, ohun a lá tun gbé fún AI kó tun bá mi tumọ̀ rẹ̀ dáadáa tí ó bá yé mi, tó bá kù díẹ̀ káàto tí ò ye mi. Mo máa ń ka adehùn dáadáa o. À, báwo lẹ eeyan ṣe fẹ́ gba adanwo àbí ìbéèrè tí ò bá ka adanwo dáadáa? So mo máa ń ka dáadáa. Mo máa ń-- kò sí nnkan tí n bá tiẹ́ ká tí mi n ka dáadáa. Màá fẹ́ ká dáadáa kó pínípíní kó ye mí dáadáa kí n lè kọ́, kí n lè me kọ́ jáde kúrò nbẹ̀. So bẹ́ẹ̀ ni mo máa ń ka adahùn dáadáa bá ṣe ń lẹ́ ń bèèrè mi o.

Ah, ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé-ìjẹun kẹ́, gbẹ̀yìn àbí bá wo ma ṣe sọ, mo sì lọ sí ilé-ìjẹun lálẹ́ yìí, alẹ́ yìí mo kẹ́yìn lọ ilé-ìjẹun gbẹ̀yìn, mo lọ jẹ fùfú méjì àti, àti pọ̀nmọ́ ní ilé-ìjẹun Àǹgólà. So ẹ jẹ́ máa sọ fún yin ilé-ìjẹun Àǹgólà yẹn, wọ́n máa ń ta fùfú ní 2250. So mo jẹ fùfú méjì, ó jẹ́ 500 naira, wọ́n máa ń ta pọ̀nmọ́ ní 2200, pẹ̀lú pọ̀nmọ́ méjì ó jẹ́ 400 naira, ó jẹ́ bí 900. Wọn á gba pure water méjì sí 50 naira, ó jẹ́ 950. Tí ẹ̀yin bá dẹ́rẹ̀ ba fẹ́ san owó ńbí, tí wọ́n bá ti ṣe transfer láàárín ṣe, ẹ fẹ́ fún wọn ránṣẹ́ láti orí fóònù, wọ́n máa gba charge sí 10 naira. Mo á túná gbogbo wa jẹ́ bí 960. Ká tí mo jẹ lálẹ́ ní, kí ó tó jẹ́ kí ọmọkùnrin yó dáadáa. But ta bá lọ sí ọdún mẹ́wàá sẹ́yìn, nìgbà tí a wa wọ́n lọ ilé ọkọ̀, a kò rí bẹ́ẹ̀ o. Bí 960 le bọ́yàn fọjọ́ mẹ́ta o, àbọ́jọ́ mẹ́rin gan. Fùfú ẹ́hẹn igbà yẹn, ó wọ́n ju, ó ti máa ń tóbi ju eléyi lọ gan. 50 naira òní, ìgbà yẹn gan a lè rí bí fùfú méjì 70 naira bọ̀, bí 30, 30 naira bọ̀, kí n kọ̀wé 50 naira ni. Méjì a jẹ́ bí 100 naira, pọ̀nmọ́ a jẹ́ bí 20, 20 naira. Pọ̀nmọ́ méjì a jẹ́ bí 140, purewater a jẹ́ bí 10 10 naira, 5 naira. Gbogbo wa bí 150. Ó bá pọ̀ ju 200, ó ti yó yàn. Ẹ̀yin á wo 200 ẹ̀ẹ̀mẹta, ṣe kí èyàn tí jẹ ẹ̀ẹ̀mẹta níyẹn? Inflation, a kówó, bá ma sọ báyìí, kí ń kan gbogbo nǹkan máa wọ́n, àbí kó máa ní yì mọ́ kí wọ́n tó ti ṣẹlẹ̀ níyẹn? Inflation ló ti ṣẹlẹ̀ níyẹn. Value, currency wa ti devalue. Inflation de ti ṣẹlẹ̀, gbogbo nǹkan ti gbówo lórí. Bẹ́ẹ̀ni ọ, ah ọdún mẹ́wàá náà ti pẹ́, bọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ náa ní ilu tó lọ bá tó ní ijoye tó sì náà awon tun plan ni fún.

Pe mo máa ń ṣe ìpè fídíò. Bẹ́ẹ̀ ni o, mo ti ṣe ǹkan tán pè ní long distance relationship rí, that is, eh ìsepọ̀ olólùfẹ́ èni tò jìnnà. Mo ti ṣe long distance relationship rí tí mo máa ń ṣe ìpè fídíò dáadáa, tí màá fẹ́ rójú olólùfẹ́ mi àti óun naa a fẹ́ rójú ojú mi ná. Then nisìin isẹ́ náà dè ti gbà náà, àwọn meeting táa máa ń ṣe, zoom call táa máa ń ṣe, ó máa ń gba kí náà pé, a ì ṣe ìpè fídíò kí eeyàn rí èèyàn tó ń bá sọ̀rọ̀, kó sọ bó se n lọ, bí iṣẹ́ ṣe dé gbogbo rẹ̀, kẹ́dẹ̀ wojú àwọn team náà. Ìgbà mìíràn sì ní náà ó máa ń gba ká ṣe presentation, so mo máa ń ṣe ìpè fídíò dáadáa. So tí èèyàn tó ń lo àbí smartphone báyí abi tó ń ṣiṣẹ́ online tí ò kí ṣe ṣe ìpè fídíò náà àbí tí ó ní need àti ṣe ìpè fídíò, mi o rò pé ó ṣí rú yẹ̀n láṣìkò yìí o. So mo máa ń ṣe ìpè fídíò dáadáa, mo máa ń ṣe ìpè fídíò gan, màá send ẹ sí olólùfẹ́ mi àbí olólùfẹ́ mi á pè ráwà, á jọ rojú ara wa. A, kò possíble kéeyan máa ṣe ìpè fídíò láyé ta wà yìí o. Àbí bó se n lọ báyìí, àwọn tí ò rí ì ṣe wọn ò wọ́pọ̀, wọn ò wọ́pọ̀ rárá. Mo máa ń ṣe ìpè fídíò dáadáa, mo máa ń ṣe whatsapp, mo máa ń ṣe ní Twitter, mo máa ń ṣe ní Zoom, mo máa ń ṣe ní Telegram gan mo ti ṣe rí, mo ti ṣe ní Google meeting náà, gbogbo ibi tí wọ́n ti ń ṣe. To bá ti gbá kẹ̀eyan ṣe náà ni eẹ̀yan máa ti ń ṣe.

Àbí Mùsùlùmí ọ̀ga mi. A máa ń tòde àwọn ètò lọ́lẹ̀ ilé iṣẹ́, àwọn bẹ́ẹ̀ Mùsùlùmí máa ń darí àwọn òṣìṣẹ́. Ifilọ́lẹ̀ tí ilé iṣẹ́ bá ti filẹ̀le nípa báa ń ṣe se òṣìṣẹ́ náa mo se maa ń darí wọn. Mo sì máa ń lò làákàyè temi, mo sì máa ń lo ìye temí naa. Wọ́n ní tó bá ránmọ ṣísẹ́ eru àfi tọmọ jé. So, ntori igba mi, awon osise ti mo maa n ba sise, awon eni ti mo ju lo lo maa n sise ni abe mi, teeyan o ba de fi laakai gbe bo se maa bawon soro, keeyan maa soro siwon. Ìyẹn dẹ̀ sì gbọ́dọ̀ ṣe kí wọ́n ṣiṣẹ́ ìyàrá, kí wọ́n ṣiṣẹ́ ẹni tó dáa, tó yẹ kí wọ́n dé. In wà ní torípé wọ́n ju mi lọ lọ́jọ́ orí kí n máa lé rànwọn ṣiṣẹ́ tó yẹ kí wọ́n ṣe àbi kí n bẹ̀rù àti fún wọn níṣẹ́ èyí tó yẹ kí wọ́n ṣe àbi kí wọ́n máa ṣiṣẹ́ dáa kí n maa wà lè bá wọn wí. Rárá o, mo máa ń báwọn wí dáadáa. Mo ní good leadership qualities. Mo máa ń communicate, màá sọ̀rọ̀ sí wọn. Bo bá yẹ kó ìlò, mo máa ń fi ọkàn mi dá a mọ́, mo máa ń fi ọ̀rọ̀ mi dá a mọ́, mo máa ń fi iye wọn ibí ta n bá ṣe ń lọ, bóyẹ́ kí ó ṣe, bóyẹ́ kó dé, ibi tí ó yẹ kó dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So communication, transparency, open, kíni káà ní gbogbo ẹ ṣa-- mo máa ń darí wọn dáadáa, bọ́n se n darí tẹ̀mí náà, mo máa ń darí ẹni tí wọn pè pé community manager.

Irú ẹ̀bùn wo ni mo fẹ́ràn? Àwọn ènìyàn, ibo tí ń bá mọ̀ ẹ́, èmi jẹ́ ẹ̀yàn tó máa ń ṣe pé mo máa ń pay attention to details. Jẹ́ kíni mo máa ń pay attention to details, mo máa ń pay attention. Mo de máa ń fòjú sílẹ̀ tí àwọn nǹkan tí àwọn èeyàn máa ń sọ to ba n sọ àbí àwọn nǹkan tí wọ́n bá nílò fún wọ́n yẹn. So irú nǹkan bẹ́ẹ̀ ni màá wá lọ wa fún wọn pẹ̀lú. Nígbà tí mo bá ní ọ̀tí bí làá bá wá bí iṣẹ́ tó bí mọ̀ọ́jú máa ń bá, mo lè ra bí ẹni ń kó ti kan tí mo rí bá fún un ní àbí ọ̀kan ọ̀dẹ lọ́bẹ̀, yóò ha bí ẹni ń kó ti kan and good. I like to be, mo máa wà intentional, màá ń farabalẹ̀ di dí ṣẹ̀ṣẹ̀ kan ti ó máa n fẹ́ ṣe fún èeyàn ni. So màá ń fọkàn sí dáadáa pélu wọn nǹkan tí wọ́n ní pàtó tí apá mi lè, ká agbára mi lè ká tí mo de mo pe asi wúlò fún mi, màá wá wá fún wọn. So mo máa ń pay attention to things, i pay attention to details and uh yeah, i look for something that will meet their needs. Ta se nkan dáadáa ti won se fe, taa taa changii nkan to fe láṣẹ ẹmi mi ni, ọbí à bá ti fẹ́ bàtà rẹ̀ kù dájú kí ẹmi jẹ́ kí ó máa gbé bàtà fún un àbí kí n fún bàtà mi. Toba se ri ni sha, i will try to see what they need and what they like.

Ṣé mo máa ń pe àwọn oníbàárà mi tuntun. Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà mi tuntun, máa ń kàn sí wọn dáadáa lásìkò lóòrèkóòrè. A kí n fajú wọn mọ́ra, kí n sì ṣe ì tọ́n pẹ̀ ni customer care representative kẹ̀ fún wọn, kí n ṣe survey kí a tó wójú ò ṣe, kí a wò bí owó ṣe ń lọ, ka wò àwọn nǹkan tó ro n pá tiwa, bọ́n yẹ ri wa sí, bọ́n ye gbe wa sí, bí nǹkan tí wọ́n wá dọ́dọ̀ wá, bí o se te wọn lọ́rùn tó, bí ká tó ìta si lè ṣe, ta tun lè fún bọ́ máa ṣe dáadáa sí wọn. Gbogbo ẹ́, pàtà la máa ń pọ̀n dáadáa fún feedback and for welfare check and for survey. Só ká mọ bí a ṣe tú lé, túra a ṣe sí, bá ṣe tú lé ṣe, ǹkan tí a ṣe kí a tó àti bọ́ n sẹ ri wa sí. Béesì ibi tọ́n ti ń bọ̀ abí ibi tọ́n ń ná. Láti se wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ná wa ni, wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ná ìru ọjà yẹ̀n ná sí mi ná sí mi kọ́n mọ̀ nǹkan tọ́n lè máa retí, kọ́n lè máa rí inú rẹ̀. Só bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la, a máa ń pe won dáadáa, a máa ń pe oníbàárà wa tuntun dáadáa.

Báwo ni mo ṣe máa ń rìnrìn àjò mi lọ sí ibi iṣẹ́? A máa fẹ́ ṣe rìn ni ìbí iṣẹ́ mi òjìna mọ́lé mi, kò jìnnà rárá. But tí mo bá ń kánjú àbọ́ sí ìga tí mo fẹ́ tètè lọ mú àbí gbá, bá mo ti létì mò ń kánjú, gbá mo máa ń gbé mọ́tò, màá gbọ́ ọ̀kadà àbí kí n gbé mọ́tò. But kò jìnà ibí tí mo lè fẹsẹ̀ rìn kò gba jù fifteen minutes walk lọ àbí twenty minutes. So ká tẹ́tú fí dára yánà, a máa fẹsẹ̀ rìn dáadáa. Kò burú, a fẹsẹ̀ rìn. A dé dèbè, a dé jókòó, a dé fẹsẹ̀ rìn wálé. But yeah, i definitely máa fẹsẹ̀ rìn wálé. Kò sí ǹkan tó fẹ́ ṣẹlẹ̀, màá fẹsẹ̀ rìn wálé ni, kò jìnnà mọ́lé ni níbi iṣẹ́ mi. So ibi, ibi a, ibi tó jẹ́ fẹsẹ̀ rìn lọ ni, ibi a lè fẹsẹ̀ rìn dé ni. So máa fẹsẹ̀ rìn lọ ibi iṣẹ́ mi, bẹ́ẹ̀ mo sì máa ń rìnrìn àjò mi lọ ibi iṣẹ́. Kò dé gbà jù ìṣẹ́jú bí i ògun lọ bí twenty minutes ó ti gbé wá lé, ó ti jẹ́ ká dé bẹ́ẹ̀. A ó rí burú jù, burú jù pé a ti ẹ wá, a wá lo ìgbàlọ́nà dáadáa bí a fi ẹ̀yìn ti rìn. A á rí bí thirty minutes at most fún a ti dé ibi iṣẹ́.